Ṣé etí rẹ dára? Òrò yì kò ki ṣe fún ẹni tí etí rẹ̀ ń ṣiṣẹ́ nìkan. Ó ti ní ìtumọ̀ lọ síwájú nípa agbára tí ènìyàn ní láti fi ara balẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ fún. Ọ̀pọ̀ ìgbà ni ẹlòmí kò kí ń fi ara balẹ̀ gbọ́ ọ̀rọ̀, bí kò ṣe bí ó ṣe fún ẹni yẹn lèsì kíákíá nìkan ló máa ń wà lọ́kàn àwọn ẹlòmí. Ṣé etí rẹ dára, ó ní ìtumọ̀ lọ síwájú fún pé báwo ni o ṣe ní ìfarabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀, kó dẹ́rò dádá kó wá tó fi èsì sí Ọ̀pọ̀ ìṣòro ta máa ń ní nínú ilé níbi iṣẹ́ àbí láárín ọ̀rẹ́ nígbà mí, ó ní pé a kì í fi ara balẹ̀ láti fi etí gbọ́ ọ̀rọ̀ tẹni náà wí, ká tó fún ẹni náà ní eṣi. Ẹni tí etí rẹ̀ dára, ó ni ẹni tó jẹ́ wípé ó máa ń farabalẹ̀ gbọ́ ohun tí wọ́n ń sọ fún, tí a farabalẹ̀ ròó dáda tí kò tó fi èsì síru ọ̀rọ̀ náà. Gbolohùn yì ó dára púpọ̀ torí pé ẹni tí etí rẹ̀ dára láàrín ọ̀rẹ́ àbí ní àyíká tó bá wò kó bá ara rẹ̀, wọ́n máa ń fi ara balẹ̀ láti gbọ́ ọ̀rọ̀, láti fi èsì sí i, láti jẹ́ kí ìtumọ̀ ọ̀rọ̀ náà kó yé ké kó yé gbogbo wọn bó ṣe yẹ kó yé wọn.

Ṣé ò ún wo gíláàsì? A máa ń lo iwọ̀ ọ̀rọ̀ báyìí fún ọ̀pọ̀ ìtumọ̀ kan ní èdè Yorùbá. Bí àpẹẹrẹ, bí a bá pàdé ènìyàn lọ́nà tó múra, bóyá ìmúra rẹ̀ wá kù díẹ̀ àbí omi, àbí irú ìmúra náà gbé ìpín lójú fún ènìyàn tí ìpín wà ní ojú rẹ̀. Ká wà fẹ́ sọ fún pé arákùnrin àbí arábìnrin, ìpín wà lójú rẹ̀, a máa ń lo pé ṣé ò ún wo gíláàsì? Torí ká lọ wo gíláàsì kó tó kùnlé, a rí náà ri wípé ǹkan kan wà ní ojú rẹ̀ tó yẹ kó yọ̀ kúrò. Nígbà miì, a sì máa ń lò ó fún ènìyàn tó ń wá ǹkan tó jẹ́ pé ohun tó ń wá gan, ẹ̀gbẹ́ ẹ̀ náà ló wà. Bí àpẹẹrẹ, ẹni tó ń wá kọ́kọ́rọ́, kọ́kọ́rọ́ náà sì wà ní orí tábìlì tó wà níwájú rẹ̀, ó tún máa ń wá kiri. A kàn lè fún ẹni náà ní, ẹ́, èsì ọ̀rọ̀ bí, ṣé ò ún wo gíláàsì? Ṣé ò ún wò ó ko fi ríra rẹ bí ó pé àbọ̀ pé torí ohun tó ń wá iná ló wà ní iwájú rẹ. Gbolohùn yìí, ẹ́, ní èdè Yorùbá, a máa ń lò ó ní oríṣìíríṣìí ṣùgbọ́n àpẹẹrẹ méjì yìí, ẹ́, ó dá yàtọ̀ níbẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun. Mo máa ń lò ó tí oorun bá mọ́. Nítorí ilẹ̀ adúláwọ̀ ni mò ń gbé. Oorun tó wà ní apá ibi báyìí ó sipo púpọ̀ jù. Gíláàsì oorun, òun ni ó máa ń bo ojú mi ní àṣírí. Àti wípé tí mo bá ní ẹ̀fọ́rí, mo máa ń nífẹ̀ẹ́ láti lo gíláàsì oorun. Ó máa ń ràn mí lọ́wọ́ púpọ̀. Nígbà míì náà èwẹ̀, mo máa ń lo gíláàsì oorun láti fi kún ẹwà ara mi tí mo bá ń jáde. Torí èmi ní ni e oríṣiríṣi tó dẹ̀ bá ìmúra mi lọ. Nítorí náà, gíláàsì oorun jẹ́ ǹkan gbòógì nínú ǹkan tí mo fi ń ṣe ẹ̀ṣọ́ ara.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára tí mo bá n jẹun. Kí n tí è tò bẹ̀rẹ̀ sí jẹun, ní ìlànà tí àwọn òbí mi fi kọ́ mi láti kékeré, mo máa n nífẹ̀ẹ́ láti jẹun ní àyíká tó mọ́ tónítóní. Ibẹ̀ nìkan ni mo ti máa ń jẹun. Tí mo bá dẹ̀ sí n jẹun, mi ò kí ń bá ènìyàn sọ̀rọ̀ àbí kí ń sọ̀rọ̀ fún ènìyàn ní àkókò náà torí ó lè jẹ́ kí omi pá mi lórí. Mi ò dẹ̀ kí ń dọ̀tí ibi tí mò ń jẹun sí. Bí mo bá ṣe bá ibẹ̀, òun náà ni màá ṣe jẹ́ kó wà lẹ́yìn ìgbà tí mo bá jẹun tán. Nítorí náà, mo ní ìwà tó dára lórí oúnjẹ ní púpọ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń fín tùràrí. Èmi rí tùràrí gẹ́gẹ́ bí ǹkan gbòógì tó máa ń bùkún ẹwà ènìyàn àti wípé àyekààyè tí mo bá wà. O máa ń fún mi ní ìgboyà láti bá àwọn ènìyàn ṣe, láti bá àwọn ènìyàn sọ̀rọ̀. Yàtọ̀ sí pé òorun ara à mi á da, àwọn tó wà láyíká ààyè, àyíká ààyè tí mo bá wà àwọn náà ní ìfọ̀kànbalẹ̀ nítorí òun tó dára ni gbogbo wa máa máa gbọ́. Tùràrí fínfin jẹ́ ọ̀kan ní ara àwọn àmúṣẹwa ilẹ̀ èdè Yorùbá Ti àwọn bàbá nlà wá n lò láti tipẹ́tipẹ́ tí àwa ọmọ ọmọ wọn òde òní náà sì ń lò. Àmọ́ ṣá o, mi ò kí ń fín tùràrí ní ọ̀pọ̀lọpọ̀ tí a fi wá jẹ́ kí àwọn tó wà ní àyíká mi má lè mi àbí kí ó di ìkórìíra fún wọn níwọ̀n tu wọ́n. Báyìí òní mo máa ń fín tùràrí mi.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ilé iṣẹ́ mi, ó jẹ́ ìbáṣepọ̀ tó dára. Kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, mo ṣe ọ̀pọ̀lọpọ̀ ìdánwò kó tó di pé wọ́n mú mi. Nínú bẹ̀ náà, mo ní o àǹfààní láti mọ èwo ni iṣẹ́ mi, báwo ló ṣe yẹ kí n ṣe, kí ni n tí èèyàn ń ṣe pẹ̀lú olórí ilé iṣẹ́ tó lè fa àbùkù fún èèyàn. Gbogbo ẹ ló yé mi o. Nítorí náà, mi kì í ṣe nǹkan tí ò yẹ kí n ṣe. Kódà mo mo akókò tó yẹ kí n wọ bí iṣẹ́ mi. Mo mo akókò tí mo ní ìsinmi ránpẹ́. Mo máa kóókò tí iṣẹ́ mi máa parí fún ọjọ́ náà. Bí ò bá sí ọ̀gá mi gan-an ní àyíká, mo mọ̀ n tó yẹ kí n ṣe, inú ọ̀gá mi á sì máa dùn. Bí àpẹẹrẹ, ó ti ń lọ bí i ọdún mẹ́wàá báyìí tí mo ti ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ mi. Kò dẹ sí ìgbà kan tí èmi àti ọ̀gá ta ni gbọ́nmisí omi ò tó. Inú wọn máa ń dùn lọ́pọ̀lọ́pọ̀. Wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ mi. Kò n ṣe pé ìfẹ́ náà wà ní ó bọ́fẹ́ dé bí kò ń ṣe akitiyan tí mò ń ṣe ní ilé iṣẹ́ mi tó múnú wọn dùn. Nítorí náà, ìbáṣepọ̀ tó dára púpọ̀ púpọ̀ ló wà láàárín èmi àti olórí ilé iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Mi ò kì í pẹ́ dé ibi iṣẹ́ pàápàá. Kódà mi ò ṣe bẹ́ẹ̀ rí. Iṣẹ́ ni Ògùn ìṣẹ́ ni Yoruba wí. Wọ́n á ni mo ra sí iṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ ni a fi ń di ẹni gíga. Gbolohun yìí kò ń ṣe ti àfètè ẹnu sọ nìkan, bí kò ń ṣe pé àmúlòò bẹ́. Mi ò fi ṣẹ́ṣẹ́ rí o. Mo máa ń dé ibi iṣẹ́ mi ní àkókò.

Àwọn ìdojúkọ kúkú wà níbi iṣẹ́ mi. Bí àpẹẹrẹ, ibi tí mò ń gbé sí ilé iṣẹ́ mi jìnnà díẹ̀. Nítorí náà, mo máa ń tètè ń dìde lórí ìbùsùn mi bí aago mẹ́rin òwúrọ̀. Kì í lè bá tètè ṣe ń tí ń ṣe, kì í lè bẹ́ sọ́nà. Nítorí súnkẹ fà kẹrẹ ọkọ̀ ojú títì a máa pọ̀. Ìdojúkọ mi rè ní ilé iṣẹ́ mi, ní ẹ̀ka ibi té mi ti ń ṣiṣẹ́, à o ní ooreọ̀fẹ́ àti tan ẹ̀rọ amúlé tutù. Nítorí náà, tí a bá wà wà ní àkókò ọyẹ́ bí i àkókò tí a wà lọ́wọ́lọ́wọ́ báyìí, oru a máa mú lọ́pọ̀lọ́pọ̀ tí ó dé ṣe é ṣe fún wa láti tan ǹkan amúlé tutù. Ìdojúkọ mi n tun ni pé àwọn tó ń bá ni rájà tó bá wá sọ́dọ̀ wa ní àkókò tí a ti fẹ́ ma múra àti relé, a lè lọlé. A máa nílò láti dá àwọn ènìyàn náà lóhùn. Èyí sì máa ń jẹ́ kí n pẹ́ kúrò níbi iṣẹ́ nígbà mi. Kí n tó wá délé, ọjọ́ á ti lọ púpọ̀. Léyìí tó sì ti jẹ́ pé bí aago mẹ́rin òwúrọ̀, mo nílò láti dìde nílẹ̀ kí n múra láti máa lọ ibi iṣẹ́. Àwọn díẹ̀ nínú ìdojúkọ èyí tí mò ń rí ní ibi iṣẹ́ mi rè.

Bẹ́ẹ̀ni, mi kì í fi ẹ̀ṣọ́ mi ṣeré. Oun ẹ̀ṣọ́ mi ó jẹ́ oun kan tí mo nífẹ̀ẹ́ sí láti mójúto. Boya ò ti ẹ̀ mọ̀, awakùsà ni mí. Mo mọ ìyà tó wà nínú kí èèyàn máa wakùsà. Nítorí náà, gbogbo nǹkan tó jẹ́ nǹkan ẹ̀ṣọ́ mi, mi ò fin ṣeré. Mo máa ń fi pa mọ́, mo dẹ̀ máa ń mójúto dáradára.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òòrùn ní ọ̀pọ̀ ìgbà ní ẹnu iṣẹ́ mi. Ọwọ́ mi méjèèjì ni mo máa ń fi ń ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayára bí àṣá. Nítorí náà ẹ̀rọ ìrànwọ́ òòrùn òun ni mo máa ń lò láti fi ṣe àwọn nǹkan mìíràn. Kódà tí n bá wà ní ilé-ìdáná, òun náà ni òun tí ó máa ń ràn mí lọ́wọ́ láti ṣe ọ̀pọ̀ nǹkan. Boya bí àpẹẹrẹ, mò ń fọ abọ́ lọ́wọ́ àbí mò ń da iná. Tí n bá ní nǹkan mìí láti ṣe, ẹ̀rọ ìrànwọ́ òòrùn òun ni mo máa ń lò.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìgbọ̀wọ́ níbi iṣẹ́ mi. Ó jẹ́ ohun gbóògì tí ó di dandan fún wa láti máa lò torí wípé ó máa ń dáàbò bo wa kúrò ní ọwọ́ àìsàn èyí tí a fojú rí àbí èyí tí a fojú rí. Ehn, a kì í lo ọwọ́ wa nìkan láti ṣiṣẹ́. A máa ń dáàbò bo ọwọ́ wa pẹ̀lú ìgbọ̀wọ́. Nígbà mìíràn tí mo bá ń lọ láàárín ọjà àbí níbi tí mo mọ̀ wípé ó ṣe é ṣe kí máa fọwọ́ kankan láìmọ̀ àbí láì rò tẹ́lẹ̀, mo máa ń lo ìgbọ̀wọ́ láti rí i dájú pé ọwọ́ mi gangan kọ ló kan nkan náà. Lákoòótán mo dẹ̀ máa ń fi ara balẹ̀ yọ ìgbọ̀wọ́ náà láti rí i dájú pé nígbà tí mo fẹ́ yọ̀ mi ò fi ọwọ́ mi kó ǹkan tí ó ti wà lára ìgbọ̀wọ́ náà.

Oúnjẹ tí mo fẹ́ràn jù, iyán ni àti ọbẹ̀ ẹ̀fọ́. Iyán jẹ́ oúnjẹ kan gbòógì ní ilẹ̀ Yorùbá. Tí n bá ní kí n mu láti bẹ̀rẹ̀, pẹ̀sẹ̀ àti pílẹ̀ iyán, inú mi á mọ́ dun. Ba ṣe ń bẹṣu, táa fi ń gbé ká'na, táa fi ń fọ odó, táa fi ń gun. Gbogbo ìlànà yìí ni máa ń mú inú mi dùn. Lákotán, kí ẹ tí wá bá mi wá ẹ̀fọ́, kí ẹ bá a ń wá sii, ẹ̀fọ́ jẹ́ ǹkan gbòógì tó dá laago ara ọ̀. Nítorí ó jẹ́ ǹkan tí ó máa ń jẹ́ kí ọ̀lọnú kó le lo oúnjẹ lákòókò kíákíá. Láì jẹ́ kí wàhálà kó máa ba ikun àbí àwọn oúnjẹ imi ti e èèyàn tí jẹ, tí ó kọ̀ tí kò le fọ̀ lọlẹ̀. Ẹ̀fọ́ rírò ó máa ń ṣe ìbìyànjú níbẹ̀. Nítorí náà, iyán àti ọbẹ̀ ẹ̀fọ́, à, òun l'oúnjẹ tí èmi láìkì jú ọ. Ó ni oúnjẹ tí mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí awakosá, mo máa ń wọ aṣọ àkàyọ́rí níbi iṣẹ́ mi. Ó jẹ́ ǹkan gbòógì tí a máa ń lò ní ọ̀pọ̀ ọgbà tá bá wà nínú igbó. Aṣọ àkàyọ́rí yìí máa ń jẹ́ ká dára wa mọ̀ yàtọ̀ sí ará ta. So ó jẹ́ ǹkan gbòógì tí a máa ń lò níbi iṣẹ́ tí mo dè máa ń wọ̀ ní gbogbo ìgbà tí mo bá wà ní ẹnu iṣẹ́ mi.

Nǹkan tuntun tí mo fẹ́ kọ́, òní bí a ṣe ń ran aṣọ. Bẹ́ẹ̀ ni, mo nífẹ̀ẹ́ púpọ̀ sí iṣẹ́ náà. Kódà lọ́pọ̀ ọgbà tí mo bá ra aṣọ tí mo gbé fún àwọn tó ń bá mi ránṣọ, bí wọ́n ṣe ń rán kò kí ń tẹ́ mi lọ́run o. Ó máa ń dùn mí pé mi ò lè fẹsẹ̀ mi dára ṣaṣọ bó ṣe wù mí gẹ́gẹ́ bí ọmọ káàró òjìí rẹ, ọmọ Yorùbá tí mo jẹ́. Ọ̀pọ̀ ọgbà ń bẹ tó máa wù mí láti wọ aṣọ èyí tí ó bá ìgbà àwọn bàbá wa lọ. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tó ń ránṣọ lọ́hìn-òdí òní wọn ò ní ìmọ̀ rẹ̀. Àmọ́ tí ń bá kọ́, màá le máa fi ọwọ́ àtẹsẹ̀ mi dára tó wù mí. Ó sì ń ṣe ìgbìyànjúlé lórí o. Kódà ìsinmi ọgbọ̀n ọdún tí màá gbà yìí táa máa ń gbà ní ẹnu iṣẹ́ wa lọ́dọọdún, mo ti lánìyàn pé èyí tí ń fi ṣẹ nù. Nítorí náà iṣẹ́ tó wù mí láti kọ́ tí mo nífẹ̀ẹ́ sí láti kọ́ kún ìmọ̀ tí mo ti mọ̀ tẹ́lẹ̀, òní iṣẹ́ aransọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni sílẹ̀ lórí fóònù mi. Ọ̀pọ̀ igbà èyí ní wúlò fún mi lọ́pọ̀lọpọ̀ láti má jẹ́ kí n pàdánù ohun tí wọ́n bá fi sọwọ́ sí mi. Nílé iṣẹ́ mi, wọ́n máa ń fi ọ̀pọ̀lọpọ̀ ohun àbí nǹkan tá a máa ṣe sọwọ́ sí wa. Nítorí pé mo tan ìkíni kalẹ̀ lórí fóònù mi, ó máa ń jẹ́ kí n rí i ní àkókò tí wọ́n bá fi sọwọ́ sí mi.

Bẹ́ẹ̀ni mo máa ń mu ohun mímu porotiini èyí tí mo nífẹ̀ẹ́ láti máa mu jù lọ nínú rẹ̀, òhun ni èyí tí wọ́n bá fi soya ṣe, nítorí wípé ó máa ń fún mi ní oore ọ̀fẹ́ àti lè ṣiṣẹ́ dáradára lẹ́nu iṣẹ́ mi.

Ìdì nà kọ̀ jẹ́ ǹkan gbóògì tí ó máa ń ní mi lára oh, àmọ́ ó kò sí ohun tí mo lè ṣe sí i. Ọ̀pọ̀ ìgbà èmi ni mo máa ń wa ara mi, Mi ò dẹ̀ kí ń kánjú, mo máa ń dúró sí ìpele tó yẹ kí n wà, màá dẹ̀ máa bá a lọ bẹ́ẹ̀ títí títí pẹ̀lú sùúrù tí ọ̀nà á fi wá. Là fún mi láti wa ọkọ̀ mi. Mi ò kí ń kánjú o, mi ò kí ń bẹ́ síwájú. Okọ̀ mìíràn, mo máa ń tẹ̀lé ìlànà òfin. Kódà nígbà mìíràn bí àwọn awakọ̀ ẹgbẹ́ mi tó kù bí wọ́n bá ti e ń ṣe bẹ́ẹ̀, èmi a sì máa farabalẹ̀ tẹ̀lé ìlànà. Nítorí náà, sùúrù òun ní mo máa ń ṣe ní ìgbàkúùgbà tí n bá kojú ìdìnà ọkọ̀ lọ́nà.

Bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, òní mo rìnrìnàjò fún iṣẹ́. Ọjọ́ méjì sẹ́yìn ni mo padà dé. Ó ní ọ̀rọ̀ àwọn iṣẹ́ kan tí a parí nípa àrí ọdún tó kọjá, òun ni a kọ́kọ́ lọ yanjú náà ní ìbẹ̀rẹ̀ ọdún yìí kó tó di pé a máa wá mú àwọn iṣẹ́ ọ̀tọ̀ọ̀dún yìí ní àpótan.